Nígbà wo ni o kẹ́hìn ní àlà bòrukù? Mo jẹ́ omo to jẹ pé tí mo bá ti sùn, mi ṣẹni tí ó máa ń ní àlà lọ́pọ̀lọpọ̀. Àfi ǹkan tí mo bá ro lọ́ kan, òun ni ó máa ń jẹ́ ǹ ri ǹkan ló ju orun bí àlà. Ṣùgbọ́n tí mo ti láàlá gbẹ̀yìn, ó ti lé ní ọdún mẹ́fà sẹ́yìn. Nítorí, mi máa ń sùn, mí máa ń sùn torí ná mi kì í fi bẹ́ẹ̀ làálàá. Mo jẹ́ omo tó jẹ́ pé n kò kì í lálà lọ́pọ̀lọpọ̀.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù ọdún tí mo fẹ́ràn jù náà ni oṣù tí a máa ń ṣe Kérésìmesì. Nítorí nígbà Kérésìmesì, a máa ń ṣe eré lọ́pọ̀lọpọ̀, a sì máa ń jayé. A máa jẹ oríṣìíríṣìí oúnjẹ ni ijọ́na. Nítorí náà mo ṣe fẹ́ràn oṣù yí ju nínú ọdún. Láti, láti ibẹ̀rẹ̀ ọdún títí dé ìparí ọdún, òhun náà mo sì fẹ́ràn jù láti máa fi máa ṣe oríṣìíríṣìí nkan torí mo fẹ́ràn oṣù náà lọ́pọ̀lọpọ̀.

Báwo ni o ṣe máa ń yin àwọn alábàáṣiṣẹ́pọ̀? Nibi tí mo ti máa ń ṣiṣẹ́, a pọ̀ tí a jọ ń ṣiṣẹ́ ńbẹ̀, a sì ní ọ̀gá ní orí ibi iṣẹ́ wa tí ó máa ń darí gbogbo wa. Ṣùgbọ́n tí mo bá fẹ́ yin àwọn alábàáṣepọ̀ mi ní ibi iṣẹ́, bí wọ́n bá ṣe ṣe nǹkan tó dáa, n màá pèé pé ohun tóo ṣe yìí ó dára lọ́pọ̀lọpọ̀, mo sì máa yìn-ín kí ó ba lè ṣe irú ẹ̀ míì síi. Nítorí alábàáṣiṣẹ́pọ̀, àwọn ni ó máa ń jẹ́ kí ìgbéyẹ̀wò kó dáa kí ilé iṣẹ́ kó máa lọ síwájú.

Ṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? Ọwọ́ ni mo sì máa ń fi kọ ìwé mi nígbà tí mo sì máa ń lọ sí ilé ìwé tí mo wà ní ilé ìwé. Ti n bá ti lọ sí ibi tí mo ti fẹ lọ kẹ́kọ̀ọ́, máa mú gègé mi, máa sì ti fi ọwọ́ mi, màá fi máa kọ ìwé mi fúnra mi. Nítorí kò sí ẹni tí ó máa bá mi kọ tí mo máa fẹ́ràn re bí ìṣí mo bá kọ fúnra mi. Nítorí bó ṣe ń kọ ìwé pẹ̀lú ọwọ́ rẹ, ó máa jẹ́ kó máa mọ nǹkan tó yẹ n kó sí, wá sì máa mọ̀, á sì máa wà ní ọ̀pọ̀lọpọ̀ rẹ bó ṣe ń fọwọ́ ara re kọ.

Báwo ni o ṣe máa ń ṣe ètò òwò ibi iṣẹ́ rẹ? Tí mo bá fẹ́ ṣètò òwò ibi iṣẹ́ rẹ, tí bá ti ọgọ́jí láàárọ̀ tí mo ti jẹun, tí mo sì ti dáná oúnjẹ tí mo fẹ́ jẹ, tí bá ti fẹ́ máa kúnlé, tí mo ti wọ ọ̀kadà dé ibi tí mò ń lọ, tí mo sì dé ibi iṣẹ́ mi, màá kọ́ gba àdúrà wípé kí ń tà á ní òní níbi iṣẹ́ o, kí ajé bu igba jẹ́ o, kí ń rè té mi ṣe o. Bí mo bá ṣètò òwò iṣẹ́ mi nìyẹn, kí ń bá lè rèté mi ṣe níbi iṣẹ́, kí mo bá tọ́ jọ lọ́wọ́ àwọn ẹgbẹ́ mi.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́ ẹ? Tí mo bá fẹ́ kojú ìparí iṣẹ́ mi, nítorí níbi iṣẹ́ mi tí o bá ní ǹkan pàtàkì tí o fẹ́ lọ ṣe ni, tí o bá sọ fún ọ̀gá, wọn lè fi ẹ́ lẹ̀ kí o máa lọlé. Ṣùgbọ́n àsìkò tí a máa ń parí ibi iṣẹ́, ó jẹ́ àsìkò tó rọ̀ mì lorun. Òǹ gidi? Nítorí náà, mo ní oríṣiríṣi ìbànújẹ́ ń bẹ torí àsìkò yẹn rọ̀ mì lorun. Tí mo bá ṣe ń lọlé lásìkò yìí, mo maa wa ǹkan tí mo máa jẹ, màá sì dáná. Tí mo bá ti délé lálẹ́, màá sì jẹun. Nítorí náà, tí mo ṣe máa ń kojú àwọn àsìkò ìparí iṣẹ́ mi nìyẹn.

Báwo ni o ṣe máa ń rìn rìn àjò lọ sí ibi iṣẹ́ ẹ? Tí mo bá fẹ́ rìn àjò lọ sí ibi iṣẹ́, tí ọ̀nà bá di tí èèyàn le tètè dé ibi iṣẹ́, màá gun ọ̀kadà nítorí pé mo fẹ́ tètè dé ibi iṣẹ́ nítorí náà ó pẹ́lu nkan tí mo fi máa tètè jí ní àárọ̀ nìyẹn. Kí n ba lè tètè dé ibi iṣẹ́. Ṣùgbọ́n èyí tí mo bá wò pé, kò sí ọ̀nà dídí lọ́nà, mo le wọ kẹ̀kẹ́ márúwá kí n sì gbe dé ibi iṣẹ́ mi, tàbí kí n lo mọ́tò arà mí kí fí máa lọ ibi iṣẹ́. Bẹ́ẹ̀ ni mo màá n rìn irìn àjò lọ sí ibi iṣẹ́ mi ní ojoojúmọ́ ní àárọ̀ àárọ̀ tó fi máa di pari ọ̀se.

Kí ni o máa fún onítàrà ní ibi iṣẹ́? Mo jẹ́ eni to jẹ́ pé mi ò fẹ́ràn àwọn onítàrà lọ́pọ̀lọpọ̀ nítorí kíni ó fa tí wọn máa tara ẹni alábàáṣiṣẹ́ pọ̀ nítorí ó ń ṣe dáadáa jù ẹlòmíìṣẹ́ àbí wọ́n ń gbé lọ sókè ju ẹni mi iṣẹ́. Nítorí náà, èmi kì í fàwọ́n onítàrà nìkan kan, mo sì máa jẹ́ kó yé wọn pé ìtànra kò le gbé wọn dé ibi gíga nítorí èèyàn ní láti bò wo fun ẹni tó jù yán lọ kí eyan ba lè dé ibi gíga ni. Nítorí náà, kò dá lọ́pọ̀lọpọ̀ kí eyan máa ṣe itara. Pä́apa jùlọ ní ibi iṣẹ́, o gbúdọ̀ máa ṣe tàrà àwọn tó ti ju ẹ lọ bí àwọn te jo wa tó ti ṣe dáadáa jù ẹ lo ni ibi ise, o gbúdọ̀ máa bò wo fun ẹni tó bá ju ẹ lọ kí wọ na bá lè dé ẹni gíga ni.

Ṣé o máa ń dé ní àkókò? Gbogbo ìsinmi kí ibi tí mo bá lọ, mo gbọdọ ba aago pé kí ń dé ní àkókò tí mo ń yẹ kí máa dé ibi tí mo bá lọ. Nítorí láti kékeré ni àwọn òbí mi tí ń fi kọ́ mi tí mo ń lọ sí ilé ìwé, wọ́n tún máa ń jí mi ní àti aago márùn-ún ààbọ̀ pé kí n lọ ṣe ètò ilé ìwé mí máa lọ. Nítorí náà ó sì wá ń mọ mi lára láti kékeré. Nítorí náà, ẹmi mo jẹ́ alálù áago ní ilé ìwé wá ngbàna tó rí mo máa ń tètè dé. Nítorí náà, ó sì ti mọ́ mi lára ibikíbi tí mo bá lọ ibi iṣẹ́ ni o àbí, ibi tí mo ti fẹ́ ṣe nǹkan pàtàkì ni mo gbọdọ̀ dé ní àkókò.

Kí ni ìgbádùn rẹ̀? Ohun ìgbádùn mi, òun náà ni kí n máa jẹun ní ọjọ́ party àbí ọjọ́ ọdún tí ẹnu kálukú ṣe ọdún, máa lọ sí ilé àwọn ọ̀rẹ́ mi, máa lọ gba oúnjẹ àti àwọn ọbẹ̀, kí a máa fi yẹn náà. Ó jẹ́ lára àwọn ohun ìgbádùn tí mo fi máa ń ṣe ìgbádùn. Tàbí kí n jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi lọ sí etí omi, etí òkun kí a lọ máa gbádùn níbẹ̀, ká máa ṣe oríṣìíríṣìí, ká sì máa ṣe ọbẹ̀. Ó jẹ́ nǹkan tí mo gbádùn lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú àwọn ẹbí mi àti àwọn ọ̀rẹ́ mi.

Ṣé o fẹ́ràn láti máa pín oúnjẹ rẹ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa pín oúnjẹ lọ́pọ̀lọpọ̀. Nítorí mo jẹ́ ẹni tí ó la wọ́ mi ní àwun rará, mo sì máa ń fáwé èèyàn nìkan mi tí mo bá ní tàbí tí mo rí àwọn èèyàn tó wà níhu lo máa fún wọn tí mo bá ni lọ́. Nítorí náà ó sì jẹ́ ohun tó mú mi lára pé tí ẹbí bá ń pà yàn, mo lè fún ní oúnjẹ mi kí á jo pin je nítorí mi fẹ́ràn láti máa rí ẹni tí ẹbí ń pa, ṣùgbọ́n ónikalukú gbíyànjú láti ní iṣẹ́ lọ́wọ́ kò bá le á-má-ṣiṣẹ́. Kí bá jẹ́ ọlọ́kadà wíwà ni iṣẹ́ náà ni ṣùgbọ́n kí wọn ṣá má ní ẹ ìfẹ́ràn àwọn èèyàn nítorí o gbọdọ̀ máa fẹ́ràn àwọn èèyàn tó jẹ́ èèyàn ará tí ẹ.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Mo sì kẹ́yìn lọ sí ilé oúnjẹ ní ìjẹta. Nítorí mo máa ń lọ sí ilé olóúnjẹ dáadáa ní ìta láti máa rá oúnjẹ. Iyan tí mo bá ní agbára tàbí àsìkò ti lọ fún mi tí mò lè dáná mọ́, mo máa lọ sí ilé oúnjẹ, màá lọ ra oúnjẹ kí n ba lè máa jẹ ẹ́. Ṣùgbọ́n mo fẹ́ran láti máa dá iná ilé lọ́pọ̀lọ́pọ̀ ju láti máa ra oúnjẹ lọ níta lọ. Nítorí iná ilé, ó jẹ́ ohun tí o máa ra tó máa yọ́ ẹ dáadáa ju kó máa lọ ra níta lọ. Ṣùgbọ́n ilé oúnjẹ náà ó máa ń jẹ́ kí eeyan kò ì ṣiṣẹ́ ìsọ́, torí èèyàn o mọ nǹkan tí eeyan fi ṣe oúnjẹ níbẹ̀ o.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá fẹ́ sùn? Rárá mi kì í rọrùn nígbà tí mo bá fẹ́ sùn ṣùgbọ́n o ní ìgbà kan tí mo máa ń rọrùn lọ́pọ̀lọ́pọ̀. Ni igbà tí mo ṣe kere díẹ̀ tí mo máa ń sùn pẹ̀lú, ìyá tó bí mi ní inú yàrá kan nígbà náà lọ̀un tí mo bá ti sùn, tí ó bá di ijo kejì, won a sọ fún mi pé "a, ó kọ́ n rọrùn ni ní ojú òrun." Torí tí eeyan bá sùn, èèyàn o kì í mọ̀ tí ẹeyan bá rorùn, èèyàn ló máa ni latí sọ fún ẹeyan pé "a, o máa rọrùn." Ṣùgbọ́n níṣìnyí kò sí ẹni tó sọ fún pé mo máa rọrùn lọ́wọ́, torína mo ṣe ni pé mi kì n rọrùn mọ́ nígbà tí mò ń sùn.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Èrò ni èèyàn tí mo bá fẹ́ mú èrò tuntun lọ sí ibi iṣẹ́, mo máa bèrè ohun tí wọ́n lè ṣe fún ibi iṣẹ́ tí ibi iṣẹ́ máa fi lòkè. Máa sì jẹ́ kó yé wọn pé à ibi iṣẹ́ wọn bí i gidi ni tí èèyàn kì í fi ṣe ara o. Máa sì wò ewé kí wọn tó lè ṣe, má sì mú wọn lọ sí ọdọ ọ̀gá kàn bá lè yẹ̀ wọ́n wọ́ kọ́ wo àwọn nǹkan fẹ́ láti fi ṣiṣẹ́ tí a fẹ ṣe yí, bóyá wọ́n lè kàń pà ẹ́ láti báwa ṣiṣẹ́ kí iṣẹ́ ba lè máa lọ sókè si.

Ṣé o ti gún iyán rín nínú odó? Bẹ́ẹ̀ni mo ti gún iyán rín nínú odó ní ọdún bí méjì sẹ́yìn nígbà tí mo lọ sí ọ̀dọ̀ ìyàwó ẹgbọn mọ̀mí mi nígbà náà lọ́, tí mo lọ kí wọn nílé. Wọ́n jẹ ẹni tó máa ń gún iyán lọ́pọ̀lọpọ̀ mo sì fẹ́ràn bí ó ṣe ń gún. Mo sì ní kí rán wọn lọ́wọ́ níjọ́ náà lọ, mo fi gún iyán níjọ́ yẹn tà sì ti fi jẹ ẹ̀fọ́. Lati jọ́ náà, mo ti fẹ́ràn láti máa jẹ iyán lọ́pọ̀lọpọ̀ nítorí lára àwọn oúnjẹ tí ó dùn ni iyán. Mo sì fẹ́ràn rẹ̀ láti máa jẹ.

Àkókò mẹ́lò ni o máa ń lọ sùn? Àkókò tí mo máa ń sùn òhun ni aago mẹ́wàá, ní ẹ̀yin tí mo bá kírun tán ní aago mẹ́jọ, mo máa dáná oúnjẹ tí mo fẹ́ jẹ, mo sì máa jẹun. Lẹ́yìn náà mo sì máa gbàdúrà, nítorí pé tó sí ẹni tó mọlà, èyàn sì máa gbàdúrà kí ọ̀la rẹ̀ dára ni. Kosi ji ní ayọ̀ àti àlàáfíà lọlá. Nítorí náà mo ṣe máa ń sùn ní aago mẹ́wàá, nítorí mo ní láti jí ní àárọ̀ kùtùkùtù nítorí màa tún má lọ sí ibi iṣẹ́ náà ni.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́ tí wọ́n bá sì wà ní ibi iṣẹ́? A pọ̀ lọ́pọ̀lọ́pọ̀ tí à ń ṣiṣẹ́ ní ibi iṣẹ́ wa ní abẹ́ ọ̀ogá wa. Àwọn ẹlẹgbẹ́ tí mo bá fẹ́ ṣiṣẹ́, a jẹ́ ẹlẹgbẹ́ tí ó ní kí, ó ní ìwà gidi tí mọ́lẹ̀ bá ṣiṣẹ́ tó sì ní òǹtọ̀ àti òdodo. Nítorí tí ó bá ṣe òǹtọ̀ ní ibi iṣẹ́, kò sí bí ooṣẹ́ máa le go ke sí. Nítorí náà àwọn ẹlẹgbẹ́ tí wọ́n ṣe òǹtọ̀, òhun ní mo bá ṣiṣẹ́ ní ibi iṣẹ́ mi, kí iṣẹ́ bá lè lọ síwájú kí a bá lè rí owó gidi gbá ní ibi iṣẹ́, kí awa náà baá lè rí tí wa ṣe.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Tí mo bá ní oníbàárà tó jẹ́ èèyàn ńlá tó ń bọ̀ ní ibi iṣẹ́ mi láti wá rí mi fún àwọn iṣẹ́ kookan, mo máa ti múra mi ká lè ní àti ọjọ́ kí ó tó kanjọ́na. Mo máa mú aṣọ mi, mo máa lọ, mo sì máa, mo sì máa rí i dájú pé mo jí ní àárọ̀ kùtùkùtù kí n ti wà ní ibi iṣẹ́ kí oníbàárà mi tó dé. Kó má jẹ́ pé oníbàárà mi ló máa dé kí n tó dé. Awa máa jókòó dè mí tóri naa mo si gbodọ́ lọ síbi iṣẹ́ mi ní àárọ̀ kùtùkùtù kí n ba lè ṣe ìpàdé pẹ̀lú oníbàárà mi.

Ṣé o fẹ́ràn láti máa jiyàn? Èmi tí mo bá ti wà ní arin àwọn ọ̀rẹ́ mi, a máa ń jiyàn lọ́pọ̀lọpọ̀ nítorí kò sí ẹni tí ó máa gbà fún ara wọn. Nítorí náà, mo sì máa n fẹ́ láti máa jiyàn ṣùgbọ́n tí mo bá sì wà ní ibi iṣẹ́, ohun tí mo bá rí pé o dáju, mi o kì n bá eyan jiyàn si. Ṣùgbọ́n tí mo bá sì wà láàárín àwọn ọ̀rẹ́ mi, tí mo bá rí pé ohun yẹ̀n dáa ju, mo máa bá wọn jiyàn ní pé, "ohun yìí, mo mọ̀ ọ́, mi nígbà fún yin." A jo máa jiyàn kán lẹ̀ ni títí tí a máa fi mọ̀ ọ́n tan. Nitorina mo ṣe máa ń jiyàn, nítorí tó bá jiyàn, ó ní àwọn nǹkan mìí tí àwọn èèyàn ò mọ̀ to jẹ́ pé, ibi jiyàn gan lọ tí máa ṣẹ̀ṣẹ̀ mọ̀ ọ́n ní ìgbà tí o bá sọ fún ẹ pé, "rará o, bá yi lo sẹrí."

Báwo ni o ṣe máa ń gbọ́ èrò àwọn oníbàárà rẹ? Àwọn oníbàárà mi tó jẹ́ pé wọ́n máa wá sí ibi iṣẹ́ wa láti máa ra nǹkan àbí láti wá ṣiṣẹ́ pẹ̀lú ṣe wa, mo máa ń gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn láti fi máa gbò wọ́n, láti fi máa bá wọn sọ̀rọ̀ nítorí wọ́n ní àwọn nǹkan mi màá ní tó jẹ́ pé akọ̀lé lọ fi bá wọn le, gbe lọ fún wọn. Ní bí ó jẹ́ pé wọn ò nílò láti wá sí ilé iṣẹ́ wa. Ní pé lára àwọn nǹkan tí ilé iṣẹ́ wa n ṣe náà nìyẹn. Nítorí náà mo ggba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn kí a lè máa gbọ́ èrò àwọn oníbàárà wa.

Ṣé o jẹ́ ènìyàn tí máa ń ṣe ètò ǹkan? Mo jẹ́ ènìyàn tó jẹ́ pé mo máa ń ṣe ètò ǹkan lọ́pọ̀lọpọ̀ kí ó tó di jọ̀ná. Bí ó jẹ́ patí ni mo ti máa ríi dájú pé mo ti ń ṣe ètò patí yẹn kí ó tó kan ọjọ́ náà láti jẹ́ kí gbogbo ǹkan kó wà ní ibi tó yẹ kó wà, kó wá sí nkan pé à ma wa nkàn kiri, a sì nílò ǹkan yí jeka sẹ́ nítorí mo ti máa ń ṣe ètò lẹ̀ láti bí ọjọ́ mélòó sẹ́yìn kí ó tó di ọjọ́ tí mo fẹ́ ṣe ǹkan.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Ní ibi iṣẹ́ wa, mo jẹ́ ẹni tó jẹ́ olùdarí ní ibi iṣẹ́ wa fún àwọn òṣìṣẹ́ tó kù. Nítorí èmi ni mo jẹ́ èkejì lẹ́yìn ọ̀gá ní ibi iṣẹ́ mi. Mo sì máa ń darí àwọn òṣìṣẹ́ mi ní nǹkan tó yẹ kó ṣe, máa pe gbogbo wọn jọ́ kò, a máa ṣe ètò ní ibi iṣẹ́ kí ibi iṣẹ́ bàlé máa rọkè. Nítorí ó di dandan kí ènìyàn ni ẹni tó máa darí àwọn òṣìṣẹ́ kí iṣẹ́ bàlé máa rí bò ṣe kórí, kí ó sì máa lọ síwájú. Kò kọ́ máa máa yé jagajaga, torí tí ibi iṣẹ́ ò bá ní olùdarí, ó lè máa gòkè àbí kó tó rọ̀ sí.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwé rẹ? Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn ti ni pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ò fẹ́ràn rẹ̀ nítorí òun náà ni olùkọ́ ti máa ń kọ́ èèyàn ní èdè Gẹ̀ẹ́sì. Nítorí tí o bá mọ èdè Gẹ̀ẹ́sì, kò sí bí o ṣe fẹ́ lè kọ àyà tó orọ nínú iwe. Ọ gbọdọ mọ èdè gèésì nitorí èdè Yorùbá o je òun èdè ti a má n lo nílé wa, sùgbón to bá ma lo sí òkè òkun o ma ni lati mọ èdè gẹ̀ẹ́sì nítorí náà ni èdè Gẹ̀ẹ́sì ṣe ṣe kókó nínú ọmọlúwàbí.

Ṣé o mọ, ṣe o mọ bí a ti ń ya àyàwòrán? Mo jẹ́ ẹni tí ó mọ àyàwòrán yà lọ́pọ̀lọpọ̀ nítorí láti kéékèé mo ti máa ń rí àwọn olùṣe àtàwọn àyàwòrán tí mo sì ti fẹ́ràn wọ́n pé a, mo máa ń láti máa yàwòrán ní ìgbà kan torí ó náà wọ́n nìyẹn, tí wọ́n lè ṣe ó yé níbi tí wọ́n sì ń yàwòrán, mo sì máa fẹ́ràn láti máa yàwòrán nítorí láti kéékèé mo ti fẹ́ràn ẹ̀ gan, mo sì mọ àwòrán yà gan, nítorí náà mo jẹ́ ẹni tí máa ń yàwòrán fún àwọn ọ̀rẹ́ mi tí wọ́n bá ti nílò láti yà àyàwòrán fún àwọn ọ̀rẹ́ mi.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Mo jẹ́ ẹni tó jẹ́ pé ó máa ń tètè jí ní òwúrọ̀ torí ohun tó ti fi kọ́ mi láti kékeré mi ni láti máa jí ní Arọ kùtùkùtù ní òwúrọ̀. Ni nǹkan bí ago márùn-ún àbọ̀ mo ti máa jí. Màá ti máa ṣe ètò ibi iṣẹ́ mi, màá dìde lórí ibùsùn mi, màá sì lọ wẹ̀, màá sì fọ ẹnu mi, màá sì gbé oúnjẹ mi káná, màá sì dáná, màá sì jẹun, màá sì múra, sì máa lọ sí ibi iṣẹ́ mi ní òwúrọ̀. Bí mo ṣe máa ṣe jí ní òwúrọ̀, ti mo dẹ̀ máa ń ṣe tòmíná nìyẹn. Ko ju bẹ́ẹ̀ náà lọ.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Mo jẹ́ ẹni tí máa ń ka àdéhùn dáadáa, nítorí pé àdéhùn jẹ́ ohun tó jẹ́ pé tí eeyan bá ti sọ, eeyàn gbudọ̀ múṣẹ. Nítorí náà, ohun tó ò bá ti lè ṣe, má máa ṣe àdéhùn fún ìyàn. Nítorí ènìyàn máa ti fọkàn sí i pe à. Ẹmi ati tẹ́ni yí jọ ládèhùn, gbó óun máa ṣe o'runkan bayii. Sugbọn tó ò bá ti ṣe, ó máa dùn ún onitoun, torí ènìyàn o fẹ́ran lati máa jẹ́ kí n kò máa dùn ún. Nítorí náà, ó gbudọ̀ máa ka àwọn àdéhùn dáadáa kí ó bá lè máa rántí. Nítorí náà, mo sì ní bá ti ṣe àdéhùn, ó ní ibi tí mo máa kọ́ sí kí n ba lè máa rántí àwọn àdéhùn tí mo bá ti ṣe kí n ba lè múṣẹ.

Ní ìgbà wo ni o kọ́ ìgbé kọ́ ìgbékalẹ̀ ní ibi iṣẹ́ rẹ? Ìgbà tí mò koyin kọ́ ìgbékalẹ̀ ní ibi iṣẹ́ wọn náà ni ọjọ́ ajé nínú ọ̀sẹ̀ yìí. Mo ti kọ igbẹ́kalẹ̀ fún ọ̀gá mi níbi iṣẹ́. Mo jẹ́ ẹni tí ọ̀gá mi fẹ́ràn láti máa kọ ìgbékalẹ̀ fún ilé iṣẹ́ wa gan nítorí ìgbékalẹ̀ mi, òun ni ọ̀gá mi rí i dájú pé ó dà jù nínú òṣìṣẹ́ tí ó ní. Nítorí náà mo sì máa ń kọ́ è ìgbékalẹ̀. Mo jẹ́ alákọ̀wé tó ń ṣiṣẹ́ ní ilé ìwé gíga tí mo sì ti ṣetán níbẹ̀. Nítorí náà ni mo se máa ń kọ ìgbékalẹ̀ fún ibi iṣẹ́ lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ń fi ìdáàbòbò ohùn ṣara? Mo máa ń fi ìdáàbòbò orùn, tí orùn yẹn bá ti pọ̀jù tó sì ń jó ẹ́niyan lára, mo máa mú ìdáàbòbò mi, mo máa sì fi síbi orí mi kí orùn má baà lè kàn mi. Kí n fi sí gbogbo ara mi kí orùn má bàa lè má ta mi lára tí mo bá ti ń lọ sí ibi kan tàbí mo lọ sí ibi iṣẹ́ tàbí mo fẹ́ kúrò ní ibi iṣẹ́, mo máa lò dáàbòbò. Ìgbà òjò náà, mo máa ń lò ìdáàbòbò òjò kí òjò má bàa lè pa mí nítorí náà ní gbogbo ara mi kí n bà lè má lọ síbi mo báa ń lọ kí sì má bọ̀.

Ṣé o jẹ́ ẹni tí máa ń ṣe ìtọ́jú àwọn ara rẹ? Mo máa ń ṣe ìtọ́jú ara mi lọ́pọ̀lọpọ̀ nítorí tí ilẹ́ bà tímo mo máa wẹ̀, mo máa sì fo eyín mi. Oúnjẹ ó jẹ́ lára àwọn ohun tí máa ń fi ṣe ìtọ́jú ara. Gbé ẹni tó bá rí oúnjẹ ń jẹ, ó ní ó ṣi ṣe aìṣàn àti nǹkan tó máa ṣe nítorínà. Oúnjẹ wà lára àwọn nǹkan tí wá ń fi ṣe ìtọ́jú ara ènì o. Mo máa jẹun lọ́pọ̀lọpọ̀. Mo sì wá lọ ibi se ti mo wa sí ti dẹ́ padà. Mo máa tún wẹ̀. Mo máa tún jẹun alẹ́. Máa tún wá lọ sùn kí gbogbo ara mi bà léè ya. Ṣùgbọ́n kí n tó sùn, mo máa fo eyín mi kì n mi bà léèmu nítorí lẹ́yìn tí mo bá ti jẹun alẹ́, mo máa fo eyín mi.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn? Mo jẹ́ ẹni tí mo sì máa n ṣe olùdarí láti ìgbà tí mo ti kére ní ilé ẹ̀kọ́ mi. Nígbà tí ilé ẹ̀kọ́ gíga mi, mo jẹ́ ẹni tí máa ń ṣe ìdarí èèyàn. Nítorí náà mo jẹ́ olùdarí àwọn èèyàn láti ní ibi iṣẹ́. Emi ní igba kejì tí máa ń darí àwọn òṣìṣẹ́ àti àwọn oriṣiriṣi eeyan ní ibi iṣẹ́ wa. Ẹ̀mi sì ni àwọn oníbàárà ibi iṣẹ́ máa ń wa rí lopòlọ́pọ̀ nítorí mo jẹ́ ẹni tí o máa ń darí ibi iṣẹ́ mi.

Ṣé orí máa ń fọ́ ẹ? Mo jẹ́ ẹniti ó jẹ́ pé tí mo bá ti ṣeré ipá láti àárọ̀ títi dálé tàbí mo ti lọ sí ibi iṣẹ́, mo jẹ́ ẹni tí orí máa ń fọ́ mi lọ́pọ̀lọpọ̀ nítorí pé ara ti ń ro mí, orí sì máa ń fọ́ mi. Mo sì máa lọ sí ọ̀dọ̀ olùyẹ ara wo tun máa wo ara mi to ṣése máa fún mi lógun tí mo sì máa jẹun láti jẹ́ kí ẹ̀fọ́rí yẹn kó lọ nítorí tí orí bá ti ń fọ́ mi lọ́pọ̀lọpọ̀, ó máa ń jẹ́ kí ara mi máa yá, orísìrisi àìsàn máa wọ inú ara mi, ó sì máa rẹ mí. Mo sì máa náwo gan nítorí naa mo se máa n lọ sí àwọn tó máa ye ara mi wò kí wọ́n fún mi lóògùn orí fífọ́ kó tó dì nkán mi sínú ara mi.

Ṣé o máa ń bínu ngbà tí o bá wà nínú ọkọ̀? Tí mo bá wà nínú ọkọ̀ ìta tió ṣe ọkọ̀ tèmi, mo máa ń bínu lọ́pọ̀lọpọ̀ nítorí ó máa ń jẹ́ kínu bí oríṣiríṣi àwọn èèyàn. Nítorí náa inu máa ń bí mi tí mo bá wà nínú ọkọ̀. Bóyà tí mò ń lọ sí ibi iṣẹ́, mo máa pàdé àwọn oriṣiriṣi èèyàn, àwọn ènìyàn tí wọ́n fẹ́ gbówó ọkọ̀ wọn, wọ́n ṣe é ṣe kí wọ́n máa dá mọ́tò dúró, àwọn ọlọ́pàá. Ó sì máa ń jẹ́ kínu bí mi, oríṣiríṣi àwọn èèyàn máa sì wà n'nu mọ́to pẹ̀lú rẹ, tó ní mo bon ṣe jẹ́ gan. Nítoríná o máa ń bí mi nínú tí mo bá ti wà nínú ọkọ̀. Nitorina, mo maa n gbe oko temi lo si ibiti mo ba n lo ni bo je ibi ise ni abi ibi odo awon ebi mi ni mo fe lo ki ni abi awon ore mi, mo maa n gbe oko temi ni.

Nígbà wo ni o máa ń gé irun? Mo jẹ́ ẹni tí máa ń gé irun mi ni lẹ́yìn ọ̀sẹ̀ méjì méjì. Nítorí mo ní irun ní gbogbo ara mi lọ́pọ̀lọpọ̀. Irun mi sì pò. Nítorí náà mo máa ń gé irun mi ní ọ̀sẹ̀ méjì méjì kí irun mi má baà pọ̀, kí ó má baà jọ ẹni tó ti sínwin ní abi ẹni tó ti ya wèrè. Nítorí náà mo máa ń gé irun mi ní ọ̀sẹ̀ méjì méjì kí n má lè jẹ́ ẹni tó ní kí n jẹ́ ọmọ gidi. Nítorí mo má n ṣètọ́ ara mi gan-an kí ara mi ba lè mọ̀ kí n ba lè jẹ́ ẹni tí ó lè fi màá yàn gàn ní àwùjọ lẹ́yìn táwọn èèyàn bá ti rí mi.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo àwọn ẹbí ẹ? Ìgbà tí mo wọ àwọn ẹbí mi, ògbá Kérésìmesì ọdún tó kọjá. Mo wọ̀ lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí mi tí mo ti kẹ́yìn lọ wọ́n, ṣùgbọ́n mo ń gbé àwọn jẹlá sì lọ wọ́n ní oṣù tó ń bọ̀. Nítorí náà, mo máa ń lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí mi dáadáa, àtàwọn ẹbí mi nìkan ni a lè máa rí mi. Nítorí náà, n ṣì máa ń kọ́ pé a lè máa jẹ́ kí ni wọ́n máa dùn. Mo máa ń lọ sí ọ̀dọ̀ wọn lọ́pọ̀lọ́pọ̀, láti máa yọjú sí wọn kí wọ́n máa rí mi kọ́ mo bí mo ṣe ń ṣe.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí. Ṣùgbọ́n èyí tí mo gùn jẹ́ èyí tí wọ́n ń lò ní ayé ìsín. Kò ń ṣe ọkọ̀ ojú omi ti ayé ìgbà kan tí wọ́n máa ń fi igi kún. Ayé tí isinyi ni mo wà tó jẹ́ pé mi ò sì fẹ́ràn rẹ̀. Ìyẹn sì yà láti dé ibi tí o bá ń lọ ní orí omi ju èyí tí wọ́n ń lò nígbà ìgbà wọn, tí wọ́n fi pákó nlánlà kọ́. Ìyẹn kò ní gbé ẹ dé. Èyí tó ń lò isinyi a tètè dé ibi tí ò ń lọ ju ìyẹn lọ. Ṣùgbọ́n mi ò tí ì wọ̀yẹn rí máa nílò láti wọ̀ nígbà kan kí n ba lè mọ bí i ṣe rí.

Nígbà wo ni o kẹ́yin kọ́ ìkan tuntun ní ibi iṣẹ́? Ìgbà tí mo kọ́ ìkan tuntun ní ibi iṣẹ́, òun náà ni ìjẹta nítorí mo ń ṣiṣẹ́ ní ibi tí a ti máa ń ran aṣọ náà. Mo sì kọ́ bí a ṣe ń rán fílà ní ìjẹta, ó jẹ́ nǹkan tuntun tí mo kọ́ ní ibi iṣẹ́ mi, tí inú mi sì dùn síi pé mo ti mọ̀ kín nìyí ṣe lọ́pọ̀lọpọ̀. Nítorí naá inú mi máa ń dùn tí mo bá ti kọ́ nǹkan tuntun. Nítorí ó tún jẹ́ nǹkan tó tún jẹ́ kí ọpọlọ mi kó tún máa ṣi ṣii. Emi naá sí máa mú, títí lái tí mo sì máa fi kọ́ àwọn èèyàn mi, tó bá nílò láti kọ́ nǹkan tuntun tí mo bá kọ́ yen náà.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, òun náà ni kí n kọ́ bí wọ́n ti ń rán ṣòkòtò àti ẹwù ní ibi iṣẹ́ mi nítorí mo fẹ́ràn láti máa rán aṣọ fún àwọn èèyàn àti rẹ mi lọ́pọ̀lọpọ̀ kí wọ́n máa lè máa rí bí mo ṣe mọ iṣẹ́ ṣe sí. Ṣùgbọ́n mo má ṣe kọ́ ẹ̀kọ́ yìí, kí n nbá lè mọ́ dáadáa kí nba lè máa ṣe gbá owo lọ́wọ́ àwọn èèyàn.